Bẹ́ẹ̀ni, leekookan ori máa ń fọ́ mi. Ó gaga ìgbà tí àwọn èèyàn bá ti fẹ́ fiṣẹ́ pa mí, bí wọ́n ṣe máa fiṣẹ́ pa mí ní léyìí. Mo máa ń ṣiṣẹ́ títí, títí láàárọ̀, títí di alẹ́. Mo ṣè ṣiṣẹ́ kan tó ń sìn báyi òrì tí ń fọ́ mi díẹ̀díẹ̀, nkan tó máa n ṣẹlẹ̀ ni tí bá ti ṣiṣẹ́ jù, tí ń bá ráyè láti sinmi. Mo ṣiṣẹ́ fún bí wákàtí mẹ́wàá láì sinmi máa ń jẹ́ kó rí fọ́ mi.